Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Oti pẹ́ gan tí mo ti lọ sí ilé oúnjẹ, nítorí pé mo máa ń dána nílé. Mo máa ń se oúnjẹ mi nílé, so mo ò kíń lọ sí ilé olóúnjẹ kankan. Mo máa ń dáná nílé, mo lè máa jẹun nílé mi.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ehn, ìmọ̀le òwúrọ̀ ni mo fẹ́ràn. Nítorí ìyẹn ṣì máa ń mọ́lẹ̀ dáadáa, èèyàn máa le ríra dáadáa, ẹ le rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká yín. So ìmọ̀le òwúrọ̀ ni mo fẹ́, òun ni mo fẹ́ràn.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera iyẹn bí nǹkan táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní body pain medicine. Bẹ́ẹ̀ ni, àmọ́ kò kì í ṣe ìgbà gbogbo nítorí tí èèyàn bá ń lo irú àwọn òògùn bẹyẹn, tí èèyàn ba ń lò lóòrèkóòrè kò da fún àgọ́ ara èèyàn.

Kí ni oúnjẹ tí o féràn jù? Kí ni oúnjẹ tí o féràn jù? Ah, ìrẹsì, òhun ni mo féràn jù. Ìrẹsì yẹn táwọn ẹlẹ́de Gẹ̀ẹ́sì máa n pè ní rice, òhun ni mo féràn jù torí o ah, láti sè, o sì eh, kò le láti sè and èèyàn dè le jẹ pẹ̀lú gbogbo pẹ̀lú àwọn ǹkan mìíràn.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò, rárá o. Mi ò mọ bí wón ṣe ń ṣe ìrànwọ́ àkókò. Mi ò mọ bó ṣe ń ṣe rárá rárá. Mi ò mọ, mi ò mọ rárá.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe eré ìdánì? Rárá o, mi ò mọ bó ṣe ń ṣe eré ìdánì. Mo máa ń bá àwọn èèyàn ṣe-- a máa ń dé bí, ajọ máa ń bí, bí eré, irú eré tí a máa ń ṣe, bí pé ká máa ṣeré in group. Mi ò kí ń dá ṣeré.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà mi, a, nítorí bí mo ṣe, bí ènìyàn bá ń pé wọ́n, a, a máa jẹ́ kí, e, nǹkan tí, tó ń pè ní friendship, mo máa jẹ́ kó le si. Wọ́n á fẹ́ máa ra nǹkan lọ́wọ́ mi tí mo máa ń pé wọ́n.

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ? Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ? Bẹ́ẹ̀ ni, tó bá táyè bá gbà, mo máa ń ṣe, mo máa ń ṣe ìwádìí àwọn tí a jọ ń ṣiṣẹ́ láti lè mọ irú ẹni tí wọ́n jẹ́.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Rárá o, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Àmọ́ mo máa fẹ́ rìn pẹ̀lú ọkọ̀ ojú irin lọ́jọ́ kan. Mo máa fẹ́ rìn pẹ̀lú ẹ̀ lọ́jọ́ kan.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni. À, orúkọ mi jẹ́ Danieli, ìyẹn orúkọ bíbélì nìyẹn. Ìkannú àwọn ọmọ ọlọ́run nínú bíbélì. À, Ayọ̀túndé, ìyẹn jẹ́, à, Ayọ̀ kí ọ tún rí Ayọ̀ ìdùnnú tó tún dé. Ìyẹn ni Ayọ̀túndé. And, ìyẹn.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́, ṣe o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, ẹ̀ẹ̀kan, sí ẹ̀méjì ní ọdún ni mo máa ń ṣe.

Ṣé o fẹ́ràn wíwo àwọn wíwò àwọn ìràwọ̀? Ṣé o fẹ́ràn wíwò àwọn ìràwọ̀ bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn è gídì. Mo máa ń wo àwọn ìràwọ̀ dáadáa lójú. Mo máa ń wò ó ìgbà tí mo kéré. A máa ń jáde lálẹ́ láti máa wo àwọn ìràwọ̀ ìyẹn.

Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Ṣé o fẹ́ran iṣẹ́ ìta gbangba? Rárá o, eh, èmi bí mo ṣe wà báyìí mi ò fẹ́ran iṣẹ́ ìta gbangba. Mo prefer, ehm, kí n wà nú ilé kí ń máa ṣiṣẹ́. Mi ò fẹ́ran ti ìta gbangba.

Oṣù wo ni a bí ọ? Oṣù September iyẹn ni wọ́n bí mi, uh, uh ọjọ twelfth day September oun lọ bí mi. Mo fẹ́ràn oṣù tá ń bí mi gidi gan nítorí oṣù yẹn wọn-- la bí àwọn, àwọn èèyàn jànkà jànkà, àwọn èèyàn láǹtì láǹtì, àwọn èèyàn ńlá ní orílè, orílè èdè mi Nigeria n bíbà yìí.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? A mo má ń fọ ọkọ̀ mi ní àrọ̀ kùtùkùtù tí mo bá jí mà kọ́kọ́ fọ ọkọ̀ mii tí n bá ti fọ tán, mo máa wá, a, máa wá gbáradì fún iṣẹ́. Mo máa ń fọ láàárọ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ ìsinmi iyẹn, ọjọ́ Sunday. Òun ni mo fẹ́ràn jù nítorí a máa lọ sí ilé ìjọsìn iyẹn church. A máa lọ gbọ́rọ̀ lọ́hun, a máa lọ áà jùbà.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? A máa ń ṣe, a máa ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti lè mọ irú nǹkan tó lè ṣe, irú èèyàn tán jẹ́, and bí wọ́n ṣe fẹ́ jẹ́ kí ilé iṣẹ́ wa gbòòrò ó ṣe dáadáa.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Rárá o, mi ò fẹ́ràn jíjòkòó nílẹ̀ nínú ọkọ̀ òfurufú.

Kín ni o má ń ṣe nígbà tí òjò barọ̀? Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Tó jò bá rọ̀, mo máa ń kó àwọn, e, bucket, àwọn baafun mi síta kí n lè gba omi òjò tí mo máa fi ṣe ǹkan. Nǹkan tí èmi máa ń ṣe nìyẹn.

Ṣé o fẹ́ràn jìyàn? Sé o fẹ́ràn jìyyàn? Ahhh, mo fẹ́ràn kí máa jìyyàn. Nǹkan tí mo mọ̀ tó dé dá mi lójú, mo man máa, mo máa jìyàn dáadáa. Àmọ́ tí bá n jìyàn tí bá rí pé nǹkan tí mo ń sọ ò dá, ọ̀rrgh kò ṣe tó. Mo máan gba nǹkan tí ẹni kejì ń sọ. Mo máa gbàá mo dé máa correct ara mi.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Báwo ni o ṣe, o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe pẹ̀lú àwọn ẹbí mi, àwọn ọ̀rẹ́ àtàrà tó bá wà. Mo máa ṣe nǹkan tí akara oyinbo iyen gbìn, ìyẹn kéèkì, ó gẹ́ máa tún ṣe ìrẹsì, a máa gbàdúrà a jẹ máa, wọ́n dẹ̀ máa kọrin fún mi, mo sì máa ṣe ni, mo dẹ̀ máa ya, à, picture.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Mo máa ń tọ́jú èékánná mi, mo máa ń fi nǹkan tó ń pé ní bílédì, mo máa ń fi gé àwọn èékánná mi, ẹ kí àwọn nǹkan tó ń pé ní germs kó má ba wọ́n nù e Mo máa ń fi ìyẹn, mo dẹ̀ máa ń lo fáìlì náà, mo máa ń fi jẹkó a, ko rẹwà.

Ṣé o máa ń ka ìwé? Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé torí mo jẹ́, eh mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ká máa ka ìwé nítorí mo mọ̀ pé, eh nínú ìwé àwọn ìmọ̀ àti òye tí ẹniyàn nílò ó wà nù. So mo máa ń ka ìwé dáadáa, mo máa ń ka ìwé.

Nígbà wo ni o kẹ́yìn fò? Nígbà wo ni o kẹ́yìn fò? Ó ti pẹ́ gan tí mo fò. Mo mọ̀ pé fífò jẹ́ nǹkan tó pè ní exercise, ó dà fún ara, àmọ́ ó ti pẹ́ tí mo ti fò, ó ti pẹ́ gan. Mo máa gbìyànjú láti fò bóyá èníṣọ̀lá.

Ṣé o mọ bi a ti ń gun kẹ̀kẹ́e? Ṣé o mọ bi a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan to je pé mo fẹ́ràn kí n máa gun kẹ̀kẹ́, kí n máa gun kẹ̀kẹ́, kí n máa wa mọ́tò, kí n máa gun ọ̀kadà. Ìgbà tí mo kéré gan, mòó ni mo kọ́ bọ̀n ṣé ń gun kẹ̀kẹ́, so mo mo, mo mọ bi a ti ń gun kẹ̀kẹ́.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò mélòó ni o máa ń lọ sùn? Ah-e, gbà mí. Àkókò mélòó lo máa ń lọ sùn? Pé ọwọ́ bí nine, ten. Alẹ́ òní mo máa sùn, ti n ba ti sùn. Bí nine sí ọwọ́ bí ten, eleven. Tí le bati.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? À bẹ́ẹ̀ni, ìgbà mi mo máa ń wọ ìbọwọ́. Ìgbà mi dákẹ́rẹ́ mi ò kí ń wọ. A, tí bá fẹ́ wọ̀, mo máa fi ń ṣe iṣe, bá wọ̀, ṣì ṣe ni.

Nígbà wo ni o máà ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Nígbà wo ni o máà ń ṣe ìmọ̀tótó ilé rẹ? Mo máa ń ṣe lóorekoore láàárọ̀ kí n tó jáde àní tí ń bá tẹ́ dé lálẹ́ náà mo máa ń ṣe. Mo máa ń make sure pé gbogbo ibìkan mọ́tótó.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Rárá o, mi ò kí ń pa ohun ọ̀ṣọ́ sára. Mi ò kí ń pa sára rárá. But àwọn tó ń pa sára wà, àmọ́ èmi ò kí ń pa sára.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń gbọ́ rédíò, mo máa ń gbọ́ ìròyìn, mo máa ń gbọ́ ìròyìn kí n lè fi mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi and ní orílè, orílè èdè mi àti nǹkan tó ń ṣẹlẹ̀ lágbaye.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ohun omi, omi. Àmọ́, ah, mo máa, mo fẹ́ràn juice náà. Àmọ́ omi dà gan jù gbogbo àwọn ǹkan tá mọ̀. Omi ni torí àwọn ànfàní tí omi ní lára ó pọ̀ gidi gan ni. Omi ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn ní àlàáfíà. Kò sí ǹkan kan tó ṣe mí dáadáa lẹ́sẹ̀ mi wá ní gbogbo ara mi wá dáadáa ló wà. Mo máa ń rìn ní àlàáfíà. Kò sí ǹkan tó ṣe mí. Mo máa ń rìn ní àlàáfíà pípé tó dáa.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí lo máa ń ṣe kí o tó lọ sùn? Mo máa ń ṣe-- mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi, máa pè wọ́n, máa ń sọ̀rọ̀, àm, mo dẹ̀ máa gbàdúrà kí n tó lọ sùn, nǹkan tí mo máa ń ṣe nìyẹn.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè dáadáa? Mo mọ̀ bó ṣe ń dá, ẹ́ bó ṣe ń ṣe, ẹ́ índómì. Mo dẹ̀ mọ̀ bó ṣe ń ṣe ìrẹsì. Àwọn oúnjẹ yòó le láti sè rárá kò le láti sè.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Nígbà wo ni o kẹ́yìn sunkún? Láti máa sunkún n ṣe ǹkan tí èmi ò fẹ́ràn, bí èèyàn tí èmi jẹ́. Lórí èèyàn tí mo jẹ́, àà láti máa sunkún, òun ṣé nǹkan tí mo fẹ́. Èmi máa n fẹ́ káwọn èèyàn máa rẹ́rìn-ín. So ó ti pẹ́ tí mo ti sunkún, mi ò dẹ́fẹ́ sunkún báyìí, mi ò dẹ́ ni sunkún.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì. Tí bá tá, tí ó bá, tí ó bá to aṣikó iṣẹ́, mo máa ṣiṣẹ́. Tí ó bá dé tó áṣikò kí n, kí n sinmi, kí n relax, mo máa ṣẹ. So, ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn méjèèjì.

Orin wo ni o fẹ́ràn jù? Orin wo ni o fẹ́ràn jù? Orin wo ni o fẹ́ràn jù? Irú ẹni tí èmi jẹ́, orin Kristẹni ni mo fẹ́ràn, orin Kristẹni ni mo fẹ́ràn jù, kama orin tó máa yin Ọlọ́run lógo ni mo fẹ́ràn.

Ṣé o máa ń fi ìpara sára? Ṣé o máa ń fi ìpara sára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára torí tí para bá wà lára, o máa ń mú kí ara ẹeyan máa dán, kí irú ẹni náà kò rẹwà lójú.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn, ehn, yàrá ìgbàlejò. Ni mo fẹ́ràn jù nítorí yàrá ìgbàlejò máa ń rẹwà dáadáa. Nítorí ibi tí a ti máa, a máa fi ń gbé, a máa fi ń gba àwọn àlejò ni, so a máa ń make sure ṣe pé ó rẹwà dáadáa.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń lo ẹsẹ̀ mi, nítorí ibi iṣẹ́ mi o jìn ko kò ná ṣe bẹ́yen Mo máa ń lo ẹsẹ̀ ìgbà mí, mo máa ń gbé ọ̀kadà láti lọ sí ibẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? O ti pẹ́ gan tí mo lọ rí dókítà. Ó dà pé ọdún 2020 tàbí 2021, ìkan náà méjèèjì ni mo kẹ́yìn lọ rí dókítà. Láti ìgbà yẹn mi ò tí ì lọ rí dókítà, mi ò dẹ fẹ́ lọ rí dókítà.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì torí Íńtánẹ́ẹ̀tì ti jẹ́ kí ayé rọrùn. Ẹ ò tún nílò láti máa rìn kiri lọ wá nǹkan tí ẹ bá fẹ́, ẹ lè ra lórí Íńtánẹ́ẹ̀tì ní láwọn shops. Àwọn shopù tí èèyàn lè ra nǹkan bíi Jumia, bíi Konga, bíi Temu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Ṣé o fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran gidi pè àwọn àlọ́ Ìjàpá. Ó nìkan tí mo fẹ́ran ju gidi gan bí mo ṣe ń dàgbà. Am Àlọ́ Ìjàpá tìrókò, mo fẹ́ran gidi.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, a, tí mo bá lọ síbi kankan tí ń bá mọ ọ̀nà, mo máa ń bèrè lọ́wọ́ àwọn ènìyàn. Nítorí àwọn Yorùbá ní ẹni tó bá bèrè ọ̀nà ò kí ń sọnù, só mo máa ń bèrè ọ̀nà dáadáa.

Ibi wo ni o fẹ́ràn lọ jù? Ibi wo ni o fẹ́ràn lọ jù? Mo máa fẹ́ lọ sí ìlú tó ń pè ní à, mo fẹ́ lọ sí Maldives àti Santorini, Santorini. Kí n ti ẹ lọ́ sinmi ńbẹ kí n lọ relax.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde? Ó ti pẹ́ o, ti pẹ́ gidi gan tí mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde. Ǹkan tó dẹ́fà ni pé mi ò ráyè níbi iṣẹ́, so òhun ni ó jẹ́ kí n lọ sí ìṣẹ́gun òde.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójúmọ́? Mo máa ń fọ eyín mi lẹ́ẹ̀méjì sí ẹ́ẹ̀mẹ́ta, ẹ̀ẹ́méjì sí ẹ̀ẹ́mẹ́ta lójúmọ́, èè àkọ́kọ́ láàárọ̀ tí màá jí, ànd ìkejì kí n tó sùn, ìgbà míì ẹ́ẹ̀mẹ́ta, àárọ̀, irọ̀lẹ́, tàbí ọ̀sán, atalẹ̀

Èso wo ni o fẹ́ràn jù? Èso wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn èso, ehen pineapple. Mo tún fẹ́ràn mọ́ńgòrò, ìyẹ́ mango àti tangerine. Àwọn èso tí mo fẹ́ràn jù lẹ́yìn.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójúmọ́? Ìgbà míì mo máa ń ṣiṣẹ́, ó máa ń tóbi wákàtí márùn-ún sí mẹ́fà. Tí iṣẹ́ yẹn bá pọ̀, ó lè wọ́ wákàtí méje lójúmọ́. Ìgbà míì ó máa ń jù bẹ́ẹ̀ lọ dáadáa dáadáa.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́? Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ a-atọwọ́dọwọ́? Kristiẹni ni mí, so mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́ torí ó lòdì sí ẹ̀sìn mi iyẹn ti Kristiẹni.

Ṣé o ní gíláàsì oòrùn? Ṣé o ní gíláàsì oòrùn? Mi ò ní gíláàsì oòrùn, mi ò ní. Aà! Nítorí mi ò kí ń, mi ò fẹ́, mi ò kí ń wọnú oòrùn báyen.

Kókó ìwé wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe kókó ìwé wọn?

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ mo máa ń jẹ ní ǹkan bi, owó ǹkan bi eight sí nine kí n tó lọ sùn. Ìgbà míì ó máa ń bọ́ sí boya ten tàbí eleven tàbí twelve.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Ìgbà tí máa ń fọ ọwọ́ lójúmọ́ kò lá ká ò, kò ní, à, mi ò lè ka ó, nítorí mo jẹ́ ẹnìkan to je pe tí n bá rí ìdọ̀tí kékeré kan lọ́wọ́, mo máa fọwọ́ mi. Mo máa ń fọwọ́ mi lóòrèkóòrè, so mi ò lè san pé báyìí ohun ní.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nítorí bí mo ṣe ń, àti ìgbà tí mo ti wà ní kékeré lọ́ ti sọ fún mi pé tí mo bá ń jẹun kí n yé sọ̀rọ̀, kí n yé ṣeré. So mo, ó dẹ̀ bá mi dàgbà. Báyìí títí di báyìí.

Báwoni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo lo ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń ṣe ìtọ́jú ara mi dada. Mo máa ń, mo máa ń wẹ̀ nígbà tó yẹ kí n wẹ̀. Mo máa ń jẹun dáadáa torí ara nílò oúnjẹ. Mo dẹ̀ máa ń kó aṣọ gidi. Mo máa ń wọ aṣọ gidi, mo máa ń ran aṣọ gidi sí ara mi lọ́run. So mo máa ń tọ́jú ara mi dáadáa.

Ṣé ojú rẹ dára? Ṣé ojú rẹ dára bẹ́ẹ̀ni, ojú mi dára gan ni. Nítorí mi ò kí ń lo gíláàsì. Ojú mi dára, mo le è kàwé, mo dè lè rí ǹkan láti ọ̀nà tó jìn, ibí tó jìn, máa ń ríran dáadáa. So ojú mi dára.

Ṣé o mọ̀, má, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí ó ti pẹ́, ó ti tó bi, àbí thirteen, àbí fourteen years tí mo ti kó dé bíbà yìí, so mo mọ̀ wọ́n dáadáa, a mọ́ra wa.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Mo máa ń múra sílẹ̀ fún wọn. Nǹkan tí mo mọ̀ pé wọ́n, tán, tán bá fẹ́, tán bá, tán lè fẹ́ bèrè, mo máa, mo máa, máa ti ṣètò ẹ́ lẹ̀ kí wọn tó dé.

Ṣé o má ń jẹ oúnjẹ tó kù? Sé o má ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ni, ìyẹn tó bá ti n bá jẹun kù, mo máa padà lọ jẹ nítorí kò da kí eyan máa ṣòfò oúnjẹ, kó ju oúnjẹ máa ṣòfò kò da. Ọlọ́run gan ò fẹ́ràn e, kò fẹ́ràn, ṣọ́ mo máa ń jẹ.

Ṣé o ti gun alùpùpù rí? Ṣé o ti gun alùpùpù rí? Ṣé o ti gun alùpùpù rí? Mi ò ti gun alùpùpù rí bí mo ṣe wà, àmọ́ mo máa fẹ́, mo máa fẹ́ràn láti dán an wo.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mó máa ń ṣiṣẹ́ láti ilé. Ó ní àwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní remote job tàbí hybrid job kí eyan máa ṣiṣẹ́ láti ilé. So ọmọ máa ń ṣẹ́ láti ilé, mo máa ń ṣe remote job.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn, ṣe o máa ń gbé àpò ẹ̀yìn yẹn bág é lẹ́yìn? Bági elẹ́yìn tí mi ò bá ṣe, tí màá ṣe gbé, bẹ́ẹ̀ ni màá ń gbé, mo máa ń gbé.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Rárá o, mi ò ní ètò ìyẹn báyìí torí mo fẹ́ràn ibi tí iṣẹ́ mi wà.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ìyẹn máa ń jẹ́ kí ẹ̀rọ ìgbésókè yẹn máa jẹ́ kí ó máa le fún yàn, ó máa ń jẹ́ kó rọrùn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn àwọn tó máa ń pani lẹ́rìn-ín, eré ìdárayá tó máa ń pàyàn lẹ́rìn-ín, iyẹn ni mo fẹ́ràn.

Ṣé o máa ń wọ fìlà? Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. In fact, mo wọ fìlà lónìí jáde. Ìdí tí mo fi máa ń wọ fìlà ni pé ó má, fìlà máa ń bo orí èèyàn kí oòrùn má ba pà yàn. Tí ẹ bá wọ fìlà, ó máa mú kí oòrùn má pà yàn lórí, kó rí má máa fọ́yàn.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Ṣe o fẹ́ràn yíya àwòrán bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ya àwòrán, à, pàápàá jùlọ, èh, lọ́jọ́ Sunday, ìyẹn ọjọ́ ìsinmi tí mo bá parí láti ṣọ́ọ̀ṣì, mo máa ń ya, máa ya àwòrán dáadáa.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́? Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Èmi ò kí ń, mi ò kí ń fetí sí àwọn, àwọn ìṣòro níbi iṣẹ́. Báyìí ni èmi ṣì máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ mi. Mi ò kí ń fetí sí ilẹ̀ kí ń máa gbọ́ àwọn kìni iyen.

Ṣé o máa ń wọ ìborùn? Ṣé o máa ń wọ ìborùn? Rárá o, èmi ò kí ń wọ ìborùn. Ìborùn jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń lò ní ibí bài. Ní Nàìjíríà tí mo wà, ọkùnrin ò kí ń lo ìborùn. Fìlà kò la máa ń lò, a máa ń gẹ́

Irú bàtà wo ni o máa ń wọ̀? Irú bàtà wo ni o máa ń wọ̀? Èmi máa ń wọ bàtà oríṣìíríṣìí. Mo máa ń wọ shoe, mo dẹ̀ máa ń wọ palm, mo dẹ̀ tún máa ń wọ canvas. Gbogbo lẹ́mi máa ń wọ, kò ní bàtà pàtó kan tí mo máa ń wọ̀, gbogbo ẹ̀ máa ń wọ̀

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Kí ni mo máa ń ṣe ní àṣálẹ́? Mo máa ń ṣiṣẹ́, mo máa ń ṣiṣẹ́ àwọn iṣẹ́ tí mi ò bá lè parí, tí mi ò lè parí, ẹ́ẹ̀, láàárọ̀ tàbí ọ̀sán, mo máa ń fi lẹ́ tití wọ àwọ̀ alẹ́ torí gbogbo ibìkan ti máa wọ́n very silent máa dẹ́ ṣiṣẹ́

Ṣé o ní aṣọ wíwé? Sé o ní aṣọ wíwé? Èmi ò, èmi bí ẹnikan mi ò ní, mi ò ní aṣọ wíwé rárá. Obìnrin, àwọn obìnrin lẹ́mí ròbọ ya wọ́n máa ń ní aṣọ tó máa ń wé. Ọkùnrin ò kí ń wé aṣọ, obìnrin ló máa ń wé aṣọ.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó dára púpọ̀ torí wọ́n kan dáadáa. Orí, orí ẹ̀ yẹn, orí ibi tí mo máa ń kọ, tí mo máa ń kọṣẹ́ sí, ibẹ̀ yẹn dán gan. Wọ́n fi gíláàsì sí, so mo fẹ́ rẹ̀

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ọlọ́run máa jẹ. Èmi ò tíì lé ẹnìkankan kúrò ní ibi iṣẹ́ rí o, nítorí kò da kí èèyàn máa gbà óúnjẹ lẹ́nu èèyàn. Tí n bá lé ọkùnrin níbí iṣẹ́, ó jẹ́ ó tún mọ̀ sí pé mo ti gba oúnjẹ lẹ́nu ẹni ẹ̀ àti àwọn ẹbí ẹ.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo ní ibi tí mo máa ń tọ́jú àwọn certificate mi, mo máa ń fi sínú fáìlì, mo dẹ̀ máa ń pamọ́ dáadáa. Nítorí àwọn nǹkan tó ṣe pàtàkì sí mi gan-an ni wọ́n, mo máa ń tọ́jú wọ́n dáadáa.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn aṣọ àwọn a, àwọn elédè gẹ̀ẹ́sì, àwọn òyìnbó. Àwọn aṣọ bí i suit, aṣọ tó máa ń wọ yẹn oun ni mo fẹ́ràn e mo feran. Mo ràn ṣọ bí suit.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Sé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ah, kí èèyàn máa bínú. Ó jẹ́ ǹkan tó yẹ pé, eh, àwọn èèyàn máa ń ṣe, àmọ́ tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń try, mo máa ń try láti má bínú torí kò dáa, ó léwu gan.